Mo fẹ́ràn oúnjẹ tó bá láta. Mo maa n fẹ́ràn kí oúnjẹ ní ata nínú, torí ó ní bí ata yẹn ṣe máa ń jẹ́ koúnjẹ yẹn dùn sí i. Lọ́pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé ó tie wá gbóná, ó máa ń jẹ́ kó dùn dáadáa yàtọ̀, ó máa dùn, ó de máa, o maa n jẹ́ keeyan láagùn teeyan bá n jẹ. Emí dè jẹ ẹni tó jẹ́ pé mo fẹ́ràn kí n mo jẹ oúnjẹ gbígbóná tí máa dẹ̀ mọ́ láagùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Kí n tó gba alábàáṣiṣẹ́, màá ṣèwádìí nípa wọn, màá mọ eh gbogbo bó tí ṣe ṣe tẹ́lẹ̀ níbi tí, níbi tí wọ́n ti ń bọ̀. Màá dẹ̀rí wipe mo mọn ìwà wọn. Ni ọ̀sẹ̀ méjì sí mẹ́ta tó máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà, màá mọ wò bó ṣe máa mọ ṣe, màá mọ wò ìwà wọn àti gbogbo ẹ̀. Màá wádìí gbogbo ohun tó ti won tiṣe kọjá, bóyá wọ́n ṣe dáadáa ni àbí wọ́n ṣe burúkú.

Rárá o, èmi máa ń jẹ ẹran dáadáa. Mo jẹ́ ẹni tó fẹ́ràn ẹran dáadáa. Mo fẹ́ràn ẹran jíjẹ, mo dẹ̀ fẹ́ràn áti máa sin ẹran náà, torí ẹran jẹ́ nǹkan tó jẹ́ pé a máa ń fún ìyàn ní àwọn ohun ara tó da, ó máa ń jẹ́ kí ara èèyàn ṣe dáadáa, ó dẹ̀ máa ń jẹ́ kí oúnjẹ àti ọbẹ̀ dùn.

Ìmọ́tótó ilé mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ojoojúmọ́ ní àárọ̀, pàtàkì láàárọ̀. Ìgbà mìí tí mo bá ríi pé mo ti ṣe ìmọ́tótó ilé mi láàárọ̀, ó dẹ̀ ṣìdọ̀tí máa ṣe é lálẹ́ náà. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àárọ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi.

Rárá, mi kì bínú tí mo bá wà nínú ọkọ̀. Mo jẹ́yàn tó jẹ pé bí mo ṣe máa ń wa mọ́tò jẹ́jẹ́jẹ ni, mi kì í sáré. Tí bá dé sáré náà ó jẹ́ pé ọ̀nà yẹn ó tẹ́ni, kò sí mọ́tò tó wà lẹ́gbẹ̀ mi àbí lọ́nà. Tí mo bá dé wá mọ́tò ni wà kù wá, màá bẹ ẹni tí ó wà lẹ́gbẹ́ mi pé kó má bínú. Tí ó bá dé jẹ́ ni ẹni náà ló wà kù wá, màá sì bẹ pé kó má bínú. Nítorí náà mi, mo níwà jẹ́jẹ́, mi kì bínú, mi dẹ̀ kí ń hùwà búruku.

Bẹ́ẹ̀ni, mò ń gba àwọn ìmelì àíwúlò. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá kọ̀ ọ́ gbé fóònù, màá rí ìmelì látọ̀dọ̀ àwọn tí mi ti ẹ mọ̀. Àwọn kan kọ̀ máa ṣe sendí ìmelì tí mi ò ti è dá mọ̀. At all at all. Rárá, nítorí náà àwọn ìmelì àíwúlò o máa ń wọlé sí ẹ́m fóònù yen.

Rara, e tí ń lu etí rí, lílu etí jẹ́ nnkan tó lòdì sí ẹṣin mi gẹ́gẹ́ bí Kristẹni. Bí ọkùnrin, ọkùnrin tí mo jẹ́, mi ò gbọdọ̀ lu etí gẹ́gẹ́ bí ǹkan tí mo gbàgbọ́ nínú tó jẹ́ Bíbélì kò dá kí ọkùnrin lu etí, obìnrin nìkan ló láyè láti lu.

Bẹ́ẹ̀ni mò mọ́ máa ń kàwé. Mo jẹ́ ènìyàn tí ó máa ń kàwé tó bá bọ́ sí ìgbà pé mo nílò láti ṣe ìdánwò. Ìgbà tí mo máa ń sàbà kàwé nìyẹn ṣùgbọ́n ní ojúmọ̀ ojúmọ́ pé mi n ní ìdánwò kan mi kì í kàwé. Àmọ́ tó bá jẹ́ pé mo fẹ́ fi ìwé yẹn ṣe, ìwe kiká yẹn mo fẹ́ fi í ṣe ìdánwò ni àbí mo ń, mo fẹ́ ṣe kíni kan, màá mọ́ máa ń kàwé dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iyan jije. Iyán wà lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù nítorí bó ṣe máa ń fẹ́lẹ́ àti bó ṣe máa ń rí lójú. Èkó dúdú wà lára ǹkan tó jẹ́ kí n fẹ́ràn iyan jije. Iyán dà jẹ́ oúnjẹ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fẹ́ràn nítorí bó ṣe rí àti pẹ̀lú torí ọbẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lò fún iyan jije.

Mi ò ní kọ̀m̀pútà kankan o, fóònù nìkan ni mo ní. Mo ti ń wá bí màá ṣe ra kọ̀m̀pútà láti ọjọ́ yìí ṣùgbọ́n kò tíì bọ́ sí. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé láìpẹ́ láì jina, Ọlọ́run máa pèsè owó tí màá fi ra kọ̀m̀pútà. Kọ̀m̀pútà jẹ́ nǹkan tí mo ti ń wá bí màá ṣe ní láti ọjọ́ yìí. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ ní nítorí àwọn ohun tuntun tí mo fẹ́ kọ́ tó dẹ̀ ò nílò kọ̀m̀pútà.

Tí mo bá wà nínú ìlà, àkókò mọ, o mọ, o rà bíi pé ọjọ́ kì í tètè lọ. Àkókò mọ ń lọ díẹ̀díẹ̀, kò ní wá dà bí mo ṣe máa ń rí tẹ́lẹ̀. O máa dà bí pé, ah, gbogbo ǹkan kan o kan ó kọ̀, ó rẹwẹ̀si like, like bíi pé ó kò lọ déédé bíi pé ó, ó, ó rọra ń lọ. Ẹ̀hẹn, ó rọra ń lọ, àfi bíi pé ó kọ̀, ó kọ̀ dúró nǹkan fi bẹ́ẹ̀ lọ bó ti máa ń lọ dáadáa.

Ah! Mo fẹ́ràn méjèèjì ṣùgbọ́n mo fẹ́ràn coffee ju tea lọ, torí coffee ó ní, ó ní bó ṣemọ́rí lẹ́nu tó jẹ́ pé ó máa ń fún mi ní inú dídùn, ó máa ń jẹ́ kí inú mi dùn ó dẹ̀ máa ń jẹ́ kí ara mi balẹ̀. Mo fẹ́ràn coffee ju bí mo ṣe fẹ́ràn tíì lọ. Coffee jẹ́ ohun ìtùnú, ó máa ń, ó máa ń tún mi lára.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Gbogbo wa, gbogbo òṣìṣẹ́ níbi iṣẹ́ mi ló ní káàdì iṣẹ́. Ìgbà mí dẹ́ wà, tó jẹ́ pé tí èèyàn bá gbàgbé káàdì iṣẹ́ rẹ̀ sílé àbí tí ó bá mu wá, wọ́n máa lè padà lọ sílé kó lọ mú káàdì iṣẹ́ rẹ̀ wá. Ṣùgbọ́n nígbà mi, a kì í fi bẹ́ẹ̀ lòó náà. Toor, bó bá ṣe wà ni.

Mo fẹ́ran àwọn àwo tó bá fẹ̀ nínú nítorí kó ba lè gba oúnjẹ dáadáa. Nítorí èmi jẹ́ ẹni tó fẹ́ran oúnjẹ tàràrà, nítorí náà mo fẹ́ran kà áwo mi kó fẹ̀, kó lè jìn sínú díẹ̀, kó fẹ̀ kó lè gba oúnjẹ dáadáa àti ẹran. Nítorí a, èmi olóúnjẹ ni mí o, mo fẹ́ran oúnjẹ gán an.

Mo máa ń fẹ́ràn iru, àwọn orin alákorìn tóun pè ní simí. Àwọn orin tó bá, tó bá, tó bá gbẹrẹ, tó lè múyàn sùn, àwọn orin tó, tó, tó dùn gbo létí ni mo fẹ́ràn tí ń kín máa gbọ́. Nítorí èmi ò fẹ́ràn àwọn orin àríwo tó jẹ́ pé wọ́n kàn máa ń pariwo àbí kọ máa ṣépè. Àwọn ẹnu tó bá ní ìtumọ̀ ni mo fẹ́ràn kí n máa gbọ́

Nígbà tí mo sì ń jọba ní ìlú Ogun State ni Abẹ́òkúta ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ní gbogbo ibẹ̀ yẹn mo máa ń ra oúnjẹ, mo máa ń lọ sí ilé oúnjẹ lọ jẹun, ṣùgbọ́n níbẹ̀ yí tí mo ti wà nílé mi, mo máa ń dáná mi fúnra mi, mi kì lọ sí ile oúnjẹ lọ jẹun mọ́

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín torí ó máa ń fún yàn láyọ̀. Tí wọ́n bá ti ń pa àwọn àlọ́ náà, ó máa ń jẹ́ kí inú mi dùn, ó máa ń fún mi láyọ̀. Mo dẹ̀ jẹ́ ẹni tó fẹ́ràn kí ọkàn mí mọ́ láyọ̀, mi kì í fẹ́ràn, mi fẹ́ràn ìbànújẹ́ rárá.

Bẹ́ẹ̀ni, mo ti ṣiná rí. Oníjó kan tí èmi àtọ̀ rẹ mi, a lọ sí ibi kan, a lọ sí ilé iṣẹ́ rẹ̀. Mo sin lọ ilé iṣẹ́ rẹ̀. Ó wá ní, "Ṣé mo mọ̀nà padà?" Mo ní, "Bẹ́ẹ̀ni pé ó yẹ kí n lè mọ̀ pé kò fi bẹ́ẹ̀ jìnnà." Bí mo ṣe ń lọ ni ẹ́, mo ń fẹsẹ̀ rìn ni. Mi ò mọ̀ pé mo ti ṣiná, mo ti ń rìn jìnnà. Tí n tó wá mọ̀ pé, àáà, ọ̀nà tí mo gbà kọ́ lé lé yìí, màá ṣẹ̀ pe, òun ló wá ṣẹ̀ wá bá mi níbi tí mo wà. Tó wá.

Mi n fi bẹ́ẹ̀ fẹ́ràn kí n mo ra oúnjẹ ní òpópónà ní àwọn ibi tó bá súnmọ́ ọ̀nà, nítorí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń sọ wípé wọ́n máa ń dọ̀tí, wọ́n kì í fẹ́ be tọ́jú nǹkan won àti afẹ́fẹ́ mọ́tò tó ń kọjá náà ma ń ta sí gbogbo abọ́ àti oúnjẹ tan máa ń tà.

Ibi tí mo fẹ́ràn láti lọ ni ibi tí wọ́n ń pè ní UK, United Kingdom àti Canada. Mo dè fẹ́ràn pé kí n lọ sí Dubai náà nítorí pe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti sọ ìròyìn dáadáa nípa Dubai. Ó dẹ̀ wù mí lọ́kàn mi pé kí n lè lọ bẹ kí n lè rí gbogbo nǹkan tó n ti sọ̀rọ̀ nípa n bẹ̀